Ìsọmọlórúkọ jẹ́ ǹkan tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. A máa ń sọmọ lórúkọ tó bá ti di ọjọ́ mẹ́jọ tí a ti bí ọmọ yẹn. Ni ìpínlẹ̀ àwọn Mùsùlùmí, wọ́n ma ge irun ọmọ yẹn, wọ́n ma ge orí, wọ́n ma ge irun ọmọ yẹn, wọ́n ma fa orí ẹ̀ dán tó bá fẹ́ sọmọ lórúkọ.

Bẹ́ẹ̀ni, màá ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Fóònù ti mo ń ló yí orí intanẹti ni mó ti rá. Mo fẹ́ràn kí mo ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, ó máa ń mú ìrọ̀rùn wá torí pé akàn máa rà wón lè máa gbe wá sí ilé wa láìsí láì jáde kúrò nínú ilé wa. Ó rọrùn láti rà.

Mo fẹ́ràn kí n máa ra nǹkan fún èèyàn, nǹkan tó máa tó lè lò láti fi ṣiṣẹ́ torí pé mo fẹ́ràn kí n máa rọrùn rànyàn lọ́wọ́ níbi iṣẹ́. Mo fẹ́ràn láti fún èèyàn ní nǹkan tó lè fi pa owó àbí nǹkan tó lè lò láti fi pa owó tó máa fi ṣiṣẹ́ fi pa owó bí i machine tó máa fi n, machine tó máa fi ránṣọ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà mi nítorí ó máa ń dáàbò bo kọ̀ǹpútà mi fún àwọn nǹkan tó máa ń pè ní váírọ́ọ̀sù kó má ba a ba kọ̀ǹpútà mi jẹ́. Mo ní ètò ààbò kọ̀ǹpútà.

Ní gbogbo ìgbà kọ́ ni mo fẹ́ràn láti máa jiyàn. Púpọ̀ nínú rẹ dá lórí kókó ọrọ àti àwọn tí o ni, tí a jọ n sọ̀rọ̀. Mo fẹ́ràn láti jiyàn pẹ̀lú ọgbọ́n nígbà tí ó bá jẹ́ láti ṣe àyẹ̀wò ọ̀rọ̀ lọ́nà tó dára.

Tí mo bá fẹ́ jáde, nǹkan tí mo máa wọ̀ mo máa ti fi sílẹ̀ láti ìrólé àná. Tí n bá ti lọ, tí n bá ti fi perf sì tí n bá ti fi sílẹ̀, mo máa ti fi sílẹ̀ láti ọjọ́ kẹ́yìn kó tó di ọjọ́ yẹn. Tí n bá fẹ́ mú aṣọ lọ́jọ́ náà, mo máa ṣe rí dájú wípé mo mú aṣọ tó fine bíi aṣọ àǹkará àti lace.

Mo máa ń ní àwọn change kéékèèké nínú pọ́ọ̀sì mi. Nítorí pé tí n bá bá àwọn oní bárà pàdé, àánú wọ́n máa ń ṣe mí ni. Mo máa fún wọn ní àwọn owó kéékèèké tó wà nínú pọ́ọ̀sì, nígbà mi nínú pọ́ọ̀sì mi, mo máa fún wọn.

Èmi, mo máa ń tètè sùn ntèmi. Tí n bá ti dé láti ibi iṣẹ́, tó bá ti rẹ̀ mí, mà á kọ́kọ́ lọ wẹ̀ nà, mà á wẹ̀, mà á bóra. Tí n bá ti wẹ̀, tí n bá ti jẹun, mo ma wá lọ sinmi. Tí n bá ti sinmi, mo máa bẹ̀rẹ̀ sí ní máa tẹ fóònù mi títí tí tí máa fi sùn lọ.

Orúkọ mi ni Bọ́láńlé. Ni Yorùbá, ọmọ Bọ́láńlé lorúkọ rẹ̀. Ni èdè Yorùbá ó dẹ̀ túmọ̀ sí wípé ọmọ tó bá ọlá nílé ni. Ìtunmọ̀ orúkọ mi ní èdè Yorùbá ọmọ tó bá ólá nílé.

Àwọn alabasisemi mo mi dáadáa nibi isemi mo máa ń b'awọn ṣeré mo máa ń b'awọn sọ̀rọ̀ mo máa ń ṣíṣe fún wọn mo de máa ń kí everybody gbogbo èyán tó wà níbi iṣẹ́ ni mo máa ń bọ̀wọ̀ fún mo máa ń bọlá fún mo dẹ̀ sí máa ń. Mo dẹ̀ ṣì máa ń gbọ́ wọn, gbọ́ wọn lẹ́mi.

Bẹ́ẹ̀ni ó ní ilé mi, mo ní ọgbà. Nínú ọgbà mi, mo gbin àwọn, mo gbin àwọn nǹkan síbẹ̀. Mo gbin àgbàdo, mo gbin ẹ̀wà, mo dẹ̀ gbin iṣu sínú ọgbà mi.